Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni báwo ló ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mọ lérò wípé ẹnikẹ́ni tí ènìyàn bá nípá láti ṣe ìrànlọ́wọ́ fún ni ẹni kejì ènìyàn. Ṣùgbọ́n, nínú ṣíṣe ore náà, mo máa ń gbìyànjú láti máa pa ara mi lára. Mo máa ń fi ọpọ̀lọ ṣẹ. Nígbà tí mo kéré jù bí mo ṣe wáyi lọ, mọ máa ń rọ́jú ṣe ore fún èyàn bí ó tiẹ ro mi lọ́rùn, màá ṣe. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà, mo wá rí wípé bóyá mo ṣe ọrẹ àbí mi ṣe ọrẹ o, bóyá mo wùwà dáadáa sẹ́yàn o, mo ṣe ọrẹ o. Mọ ní rá mi lára láti ṣe ọrẹ fẹ́yàn. Ìyẹn ò ní kán fẹ́ràn mi. Ìyẹn wá jẹ́ kí n pinu wípé mo gbúdọ̀ mọ irú ọrẹ tí màá má ṣe fún àwọn èyàn. Ìgbà mìíràn àwọn ẹlòmí wá gbé ọrẹ wá, wà wá láwọn ni lílo ọrẹ láti ọwọ́ mi. Ṣùgbọ́n wọ́n kò fẹ́, wọ́n fẹ́ mú mi bí ọdẹ ni. Kìí ṣe pé tò bá gba ọrẹ yẹn náà, tí n bá ṣe ore yẹn fún wọn, wọn ò ní, ọkàn wọn ò ní balẹ̀. Wọ́n kò fẹ́ mú mi bí ọdẹ ni. Ìgbà tí mo dẹ́ tí mo mọ wípé àwọn kan wà tó máa múyàn bí ọdẹ, àwọn kan dé wà tó jẹ́ wípé wọ́n ò ní fẹ́ ènìyàn, wọ́n kò fẹ́ràn láti gba ǹkan tó wà lọ́wọ́ ènìyàn, mọ wá ń fi ọgbọ́n ṣe ọrẹ tí màá ń ṣe fún àwọn ènìyàn. Àwọn ọrẹ tí màá ń sábà ṣe fún àwọn ènìyàn ni bóyá ebi ń pà yàn, tí ebi bá ń pa ènìyàn, mọ lè rán lọ́wọ́. Tí a kò lè rán lọ́wọ́ kìí fún lóúnjẹ, tàbí kì fún ní owó tó bá wà lọ́wọ́ mi, torí ebi ò kìí ṣe ọrẹ ara. Yàtọ̀ sí yẹn, tí n bá rí pé ènìyàn wà lórí ìdìbulé àìsàn tàbí ẹni tó súnmọ́ ẹni tí mo mọ̀ ó wà lórí ìdìbulé àìsàn, mo máa ń gbìyanjú náà láti ṣe ìrànlọ́wọ́. Tó bá dẹ́ ṣẹ̀lẹ̀ náà, bóyá èyàn o rí aṣọ wò, mo lè máa fún yàn láṣọ mi o, ṣùgbọ́n mo lè fún lọ́wọ́ pé okay, ìwọ náà fowó yìí ra aṣọ díẹ̀ fún ara rẹ. Bóyá èyàn náà, bóyá ẹniyẹn ni ṣòro ibi tó máa gbé, níí ti gbígbé yẹn náà, ọrẹ ṣíṣe nípa fífún yàn ní ilé láti gbé, ọrẹ yẹn náà ṣòro o. Ṣùgbọ́n mo ríi wípé ọrẹ tó yẹ keyàn ṣe ni, ọrẹ tó yẹ kí èèyàn ṣe ni, ṣùgbọ́n ọrẹ tó ṣòro ni. Ọlọ́run á máa kọ́ yàn, á máa kọ́ wa, mò ṣe. Mo tún máa ń ṣe àwọn ọrẹ bí pé bóyá àgbàlagbà tó ń lọ, bóyá àgbàlagbà yẹn nílò kéèyàn dì mú láti sọdá títì, mo máa ń ṣe irú àwọn ọrẹ yẹn. Bóyá ẹni tí ò ríran, ẹni tí jẹ́ aláàbọ̀ ara, bóyá ẹni yẹn ò ríran láti sọdá títì, mọ lè rán lọ́wọ́. Mo máa ń ṣe irú àwọn ọrẹ bẹ́yẹn náà. Ìyẹn jẹ́ irú àwọn ore tí màá ń ṣe lọ́pọ̀lọpọ̀. Aah! Tín bá dẹ́ rí i pé è, bóyá èyàn kan tó súnmọ́ mi o la ìṣòro kan kọjá tí mo tẹ mọ̀ pé lóòótọ́ lóòótọ́, ẹni yín ń la ìṣòro yẹn kọjá tí ọ́ ṣe, bóyá ìṣòro àìsàn, ebi tàbí ilé gbigbe, mọ ṣì le, ǹkan tí ń bá ní, mo lè fún ẹni náà pé a, óyá gbà o. O tún lẹ wá ìrànlọ́wọ́ yẹn lọ sí ibo mi. Lórí ìrànlọ́wọ́ owó yíyá, mi ò kìí yá yàn lọ́wọ́. Nítorí pé bàbá mi sọ fún mi, bàbá mi sọ fún mi nígbà tí mo wà ní kékeré wípé tí ẹ̀yàn bá wá yá owó lọ́wọ́ mi, kìí má yá, ṣùgbọ́n mo lè fún ní owó díẹ̀, kí n bu, kí n fún ní owó yẹn lọ́fẹ̀ẹ́, kí n má, kí n má béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ mọ́. Ṣùgbọ́n mi ò gbudọ̀ yá owó tó máa, mi ò gbudọ̀ yá yàn ní owó tó máa pa mi lára, mi ò kí ń ṣe irú ọrẹ yẹn rárá. Mọ lérò wípé, è ìdáhùn mí sì ibéèrè yìí pé ó kojú wọn ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fanran yìí ni, ṣe o máa ń lọ sí ilé ìjọsìn? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni, bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lọ o, kí n máa pàrọ́. Ìgbà mìíràn wà tí, ti ọ́kọ̀ mi ò bá sí nílé, bóyá ọkọ̀ mi rin, ó lọ sókèèrè, ó rin ìrìnàjò, mo lè máa lọ sí ilé ìjọsìn, màá wà nílé, màá ṣè adúrà mi nínú ilé. À, tó bá de ṣẹ̀lẹ̀ wípé náà, bóyá mi ò sùn dáadáa lóru, mọ́ jú bí àmọ́ ṣiṣẹ́ lóru, tí mi, eh, tí mi ò tètè jí láàárọ̀, mo lè má lè lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n mo máa ń lọ ilé ìjọsìn torí láti kékeré wọ́n tì mú mi mọ ilé ìjọsìn. Mo gbọ́njúmọ̀n ilé ìjọsìn ni. Mo dẹ́ gbọ́njúmọ̀n àwọn òbí mi gẹ́gẹ́ bí Kristẹni rere, Kristẹni gidi. Láti kékeré ni mo ti gbọ́njúmọ̀n wọn gẹ́gẹ́ bí Kristẹni. Torí ìdí yẹn náà ni emi naa ṣé jẹ́ Kristẹni. Lẹ́yìn ìgbà tí mo, mo wá gbọ́n mi ò wa jẹ́ Kristẹni lásán mọ́n, mo wá ní ìmọ̀, òye mi bí Jésù ṣe kú lórí igi àgbélèbú fún ẹ̀ṣẹ̀ mi àti fún gbogbo ẹ̀ṣẹ̀ aráyé. Ká lè ní, eh, iye àìnípẹ̀kun. Ìdí nìyí tí mo fi ní, eh, tí mo fi ń lọ ilé ìjọsìn torí mo gbàgbọ́ nínú Jésù Kristì. Gẹ́gẹ́ bí ọmọdé, mo rántí wípé ìjọsìn, ilé ìjọsìn ta kọ́kọ́ lọ ni ilé ìjọsìn tó ń pè ní Christ Apostolic Church, CAC. Ní ìgbà yẹn a ń gbé ní ìlú Ogun Ìbẹ náà máa ń kó wa lọ. Àwọn òbí mi máa ń kó èmi àti àwọn àbúrò mi lọ. Ìgbà tá a wá kúrò níbẹ̀, a kọjá sí, eh, ilé ìjọsìn tań pè ní Deeper Life Bible Church. A lọ ilé ìjọsìn yẹn fún ìgbà, a lọ fún ìgbà púpọ̀ náà. Ìgbà tó wá yá, eh, ilé, eh, ilé ìjọsìn tá wa n máa ń lọ Deeper Life yẹn, Deeper Life Bible Church tá a máa ń lọ yẹn, àwọn náà wọ́n wá lọ, wọ́n wá ti ilé ìjọsìn yẹn, wọ́n wá lọ ṣe sí ibòmíì tó jìnnà sí ilé tá a lọ, ilé tá a ń gbé ní àsìkò yẹn. Ah, bàbá mi wà ń rò pé, "Ah, ibi tó ń yọ̀ yìí ti jìnnà jù." Bàbá mi wà ní kí á lọ bí, kí n lọ bẹ ìlọ̀wọ̀ alágbàgbé wa pé ilé ìjọsìn wo ló ń lọ pe a fẹ́ tẹ̀lé won ká jọ lọ. Bá ṣe tẹ̀lé arábìnrin yẹn nìyẹn ó Christian Church of God. Bá ṣe di ẹni tó ń jọ́sìn ní Redeemed Christian Church of God níyẹn. A rí pé ìlànà tí wọ́n, ó yàtọ̀ sí ìlànà ilé ìjọsìn ibi tí a ti ń bọ̀. Wọ́n máa ń jó, wọ́n máa ń múra dáadáa, wọ́n máa ń sọ̀rọ̀ Olọ́rùn. Inú ẹ, gbogbo èèyàn máa ń dùn, ara èèyàn máa ń yá gágá. Ibi tá n jọsìn, ilé ìjọsìn tá a ń de lọ tẹ́lẹ̀, wọ́n ò kí ń jó níbẹ̀. A máa ń gbọ́ orọ́ Olórùn, a dè máa ń pátẹ́wọ́. Ilé ìjọsìn yẹn náà ilé ìjọsìn tó dára ni. Ṣùgbọ́n ìgbà tá a lọ sí Redeemed Christian Church of God tí mò ń sọ yìí, ah, àti ìgbà yẹn la à máa ti kúrò níbẹ̀ mọ́n o Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ah, hmm, à ti fẹ́ tó ọgbọ̀n ọdún tá a ti ń lọ ilé ìjọsìn tuntun tá a wá padà ń lọ yìí. Ìbẹ̀ ó, ó máa, ó ń múnu wa dùn lọ́pọ̀lọpọ̀. Àti ìgbà yẹn náà ni mo ti ń lọ sí ilé ìjọsìn Redeemed Christian Church. Láti kékeré ni mo ti ń lọ ibẹ̀. Ìgbà tí mo wọ yunifásítì gan, mo ṣì ń lọ ilé ìjọsìn yẹn. Ìgbà tí mo tún ṣẹ̀ ìgbéyàwó, ọkọ mi ò tún wá jẹ́ ara, eh, ẹni tó ń lọ ìjọ tí mò ń sọ yìí, tó ń jọ́sìn níbẹ̀. Ah, so ilé ìjọsìn Redeemed Christian Church of God ni mò ń lọ nílùú Èkó. Ah, mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Mo máa ń lọ sí, bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ìdáhùn sí ìbéèrè mi nìyẹn. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.